Nkó fẹ́ràn láti maa jẹ oúnjẹ lílé ni arọ kùtùkùtù mo fẹ́ràn láti maa jẹ àwọn oúnjẹ fẹ́ẹ́rẹ́fẹ́ nkó fẹ́ràn láti maa jẹ òkèlè. Àwọn oúnjẹ fẹ́rẹ́fẹ́ bí i ògì, bíi ìpápánu àbí kọfí àbí omi gbóná. Àwọn nǹkan báyìí báyìí ni ó dára láti máa jẹ ní òwúrọ̀. Tàbí kí ènìyàn jẹ èso, tàbí kí ènìyàn mu ọ̀pọ̀lọpọ̀ omi.